Mo mọ àmì ìràwọ̀ mi. Libra ni àmì ìràwọ̀ mi. Libra de jẹ́ àmì ìràwọ̀ kan tí ó da, torí pé nǹkan tó da tó da ni Libra fẹ́ràn. Libra ò fẹ́ràn ìwà jàgídíjàgan. Libra sì máa ń ní sùúrù gan.